Ṣé o ní nọ́mbà orílẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà tí o ń ṣiṣẹ́ nínú orílẹ̀ èdè mi. Koda, mo ní nọ́mbà bí i méjì tí mo ń lò láti gba ìpè àti láti pe àwọn èèyàn ní orílẹ̀ èdẹ̀ mi. Àwọn nọ́mbà yìí náà si tun lè pe àwọn èèyàn ló ke òkun, iyen ní ìlú orílẹ̀ mi. Ṣùgbọ́n eléyi ma ń na eeyàn lówó tó pọ̀. Ṣùgbọ́n tí o bá jẹ́ pe ìpè láàárín orílẹ̀ kan náà sí orílẹ̀ orílẹ̀ kan náà, ó ma ń na owó kékeré tí ò fi bẹ́ẹ̀ pọ̀ jù. Àwọn ìpè láàárín orílẹ̀ èdè ni mo sábà má ń ṣe jù. Tí m bá fẹ́ pe àwọn èèyàn tó wà lórílẹ̀ mi, mo má ń lo WhatsApp láti pe wọ́n. Ṣùgbọ́n àwọn nọ́mbà yìí náà ni mo máa ń fi data sí lórí.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Àwọn oníbàárà wọ́n jẹ́ pàtàkì ní ẹnu iṣẹ́ tí mo ń ṣe. So mo máa ń bá oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ohùn tó dá láti mú wọn wà ní ipò tó dá láti ra ọjà tí mò ń tà. Oníbàárà, àwọn ni ọba nínú oko wo So èèyàn gbọdọ̀, èèyàn gbọdọ̀ tọ́ wọn gẹ́gẹ́ bí ọba tí wọ́n jẹ́. Kí èèyàn fi ohùn tutu bá wọn sọ̀rọ̀. Tí oníbàárà bá ní pé iye báyìí làwọn fẹ́ san fún ọjà, tí o sì gba iye náà. Èèyàn ó fi ogbon sọ fún oníbàárà pé kò gba iye náà. Ṣùgbọ́n kí í ṣe pé ká pariwo mọ́ oníbàárà.

Ṣé o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́ tí mo bá ń lọ sí ibi iṣẹ́. Ó máa ń jẹ́ kí irin mi ya lọ sí ibi iṣẹ́ kò kí ń jẹ́ kí n pẹ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa n nílò láti ra epo sínú ọkọ̀ yìí ní aṣálẹ́ kó tó di ọjọ́ tí m bá fẹ́ lò ó torí mi kì í fẹ́ràn áti lọ máa ra epo lọ́jọ́ tí mo bá fẹ́ lo ọkọ̀ náà. Mo fẹ́ràn ọkọ̀ yìí, mo sì mọ̀ n tún ṣe dáadáa. Mo máa ń fọ̀ ọ́ bí ẹ̀ekan lọ́sẹ̀. Ṣùgbọ́n ọjọ́kọjọ́ tí m bá ń gbé jáde ni mo máa ń fi aṣọ tó mọ̀ nùu dáadáa kó le bá dun wọ́ lójú. Tí m bá ń lọ sí òde tàbí ibi ayẹyẹ, mo máa ń gbé ọkọ̀ yi dáni láti lọ síbẹ̀ àbí tí mo bá ń lọ sí ìrìnàjò tó jìnà, mo màá ń lò ó. Mo dẹ̀ máa ń fi gbé àwọn ẹbí mi náà káàkiri.

Ṣé o ti le ẹnikan kúrò ní iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo le ẹnikan kúrò ní ẹnu iṣẹ́ nítorí pé kò ṣe iṣẹ́ rẹ̀, bò ṣe yẹ́, kí ó ṣe, oò ṣi pàá iṣẹ́, ibi iṣẹ́ náà lára. Ó jẹ́ ǹkan tó le fún mi láti ṣe ṣùgbọ́n mo nílò láti ṣe, láti jẹ́ kí iṣẹ́ tó tẹ̀síwájú. Mo gba elómì láti rọ́pò ẹni náà torí ẹni náà ò fẹ́ kọ́ ẹ̀kọ́ dáadáa. Mo fẹ́ràn òṣìṣẹ́ náà ṣùgbọ́n torí pé iṣẹ́ náà ò ye tó ló mú mi lé kúrò ní ẹnu iṣẹ́. Ṣùgbọ́n Kaloun jẹ́ ẹni tí ó fẹ́ kọ́ ẹ̀kọ́ síi tí ó sì ní ọkàn láti ní ìmọ̀ dáadáa ni. Mi ò ba maa gbìyànjú láti fi sílẹ̀ lenu iṣẹ́.

Ṣé o máa n pàdé àfojúsùn títà rẹ? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti ní àfojúsùn iye nǹkan tí mo fẹ́ tà, mo máa ń ṣiṣẹ́ tọ̀ dáadáa láti ríi pé mo rí iye nǹkan tí mo gbèrò láti tà yẹn. Mo rí tà. Ó jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ nǹkan tó máa ń tì mí dáadáa láti tún ṣiṣẹ́ sí kọjá bí mi ò bá ṣe ṣiṣẹ́ tí mi ò bá ní àfojúsùn. Ni gbogbo ìgbà ni mo fẹ́ máa ń pàdé àfojúsùn títà mi. Lẹ́yìn àwọn ẹ̀kọ́okan tó jẹ́ pé bóya àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí ọjà ò yá dáadáa ni mi ò ní ṣe, mi ò ní pàdé àfojúsùn mi. Ṣùgbọ́n tí ọjà bá yá, mo máa ń ṣe.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? Àwọn ọ̀rọ̀ atọwọ́dọ́wọ́ oríṣiríṣi ló wà fún àwọn Yoruba. Ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ni mo gbàgbọ́ torí mo ti yẹ̀ wò, mo sì rí pé ó ní ìtumọ̀ tó dáa. Ṣùgbọ́n àwọn kan nínú àwọn ọ̀rọ̀ atọwọ́dọ́wọ́ ni ò ní ìtumọ̀ mọ́ láyé òde òní. Mi ò gbárù àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ atọwọ́dọ́wọ́ bíi "má jẹun ní ojú pópó tó bá rìn". Yoruba ní pé tó bá jẹun lójú pópó tó bá rìn, ìyá rẹ ó kú àbí nǹkan kan. A rí i pé lóòótọ́, ohun tí wọ́n sọ yìí wọ́n fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká má jẹun ní ojú pópó, kò dára. Ìdọ̀tí lè gbọ̀n sínú oúnjẹ, oríṣiríṣi nǹkan lè ṣẹlẹ̀ ṣùgbọ́n kò ní ṣe pẹ̀lú pé ìyá rẹ ó kú àbí nǹkan kan. Yoruba tún ní pé ká má jẹun ní ẹnu ọ̀nà. Èyí ìdí ni pé tí àwọn èèyàn bá fẹ́ kọjá lẹ́nu ọ̀nà, aàní jẹ́ wọ́n ráyè kọjá tá a bá ń jókòó síbẹ̀ tá a ń jẹun àti wípé jànkárìwọ̀ àti ìdọ̀tí bá wà níbi ẹnu ọ̀nà tó lè gbọ̀n sínú oúnjẹ. Gbogbo àwọn òfin bíi ìmọ́tótó ni àwọn ọ̀rọ̀ atọwọ́dọ́wọ́ i jẹ́ tí a bá fẹ́ tẹ̀lé a lè tẹ̀lé, bá babá nà lé tẹ̀lé.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Mo máa ń ṣe ìpè fídíò iyẹn, fídíò call, pàápàá jùlọ lórí WhatsApp mi. Mo máa ń pè fídíò kó dà ìgbà tí mo bá fẹ́ pe àwọn tó wà ní ìlú òkèrè bí i ìlú òyìnbó, Amẹ́ríkà, Lọ́ńdọ́ọ́nù. Nítorí wípé tí n bá pè wọ́n ní orí ìpè ago mi, tí n bá pè wọ́n ní international call, ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ owó gan. Nítorí ìdí èyí, mo máa ń prefer láti lo fídíò call lórí WhatsApp àbí lórí àwọn social media tó fàyè gbà. Ṣùgbọ́n WhatsApp ni mò ń lò jù láti pe fídíò call. Kì í ṣe àwọn tó wà ní ìlú òkèrè nìkan mo ń fi fídíò call pè. Mo tún lè fi fídíò call pe àwọn ọ̀rẹ́ mi. Ìgbà mìí a lè fẹ́ ṣe ìpàdé kó jẹ́ pé lórí fídíò call láti jọ pàdé ta tí jọ sọ̀rọ̀ tí á dà yanjú gbogbo tí a bá fẹ́ yanjú. Fídíò call dára torí a tún mọ owó ju ara wa yàtọ̀ sí pé káńkàn gbóhùn ara wa nìkan.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ bíi mẹ́rin ni mo ní. Àwọn kọ́kọ́rọ́ yìí, ẹyọ kan mo fi sí ara kíi hódà mí. Mo fi ẹyọ kan sí ẹ̀yìn fóònù mi níbi páojì tó wà níbẹ̀. Mo fún àbúrò mi l'ẹyọ kan. Ẹyọ kan tó kù mo fún ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n ẹyọ kan wà tí mo ń máa ń fi pamọ́ sí àyíká ilé mi torí tí mo bá sọ tọwọ́ mi nù tí mo sì nílò láti wọlé, yóò lè rọrùn fún mi ṣùgbọ́n màá fi sí ibi tí ẹnikẹ́ni ò le mọ̀ pé kọ́kọ́rọ́ náà wà níbẹ̀. Màá fi pamọ́, ó lè jẹ́ inú kitchen àbí toilet. Màá sá fi sí ibi tí ó jẹ́ pé èmi nìkan ni màá mọ̀ pé ó wà níbẹ̀ láti lọ mú.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá àwọn oní bọ́ọ̀lù gbígbá. Àwọn eléyi tí mo fẹ́ràn jù ni ẹgbẹ́ agbá bọ́ọ̀lù Barcelona tí ó wà ní orílè-èdè Spain, ìyẹn Catalan. Ẹgbẹ́ agbá bọ́ọ̀lù yìí mo ti ń tẹ̀lé láti bí ọdún bí mẹ́wàá àbí jù bẹ́ẹ̀ lọ ṣẹ́yìn. Mo fẹ́ràn ẹgbẹ́ agbá bọ́ọ̀lù yìí dáadáa gan. Mo máa ń fẹ́ kí wọ́n borí àwọn ìdíje wọn. Àwọn ẹgbẹ́ eré ìdárayá tí mo tún fẹ́ràn tó jẹ́ ti ilẹ̀ abínibí mi orílè-èdè Nàìjíríà òun ni ẹgbẹ́ agbá bọ́ọ̀lù Shooting Star tó jẹ́ tí ẹgbẹ́ agbá bọ́ọ̀lù Olúyọ̀lé ìyẹn Ọ̀yọ́ ní Ìbàdàn, torí pé ibẹ̀ la ti gbé bí mi. So gbogbo eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni mo fẹ́ràn dáadáa. Ba wọn kílọ́ọ̀bù àwọn ẹgbẹ́ tí mo fẹ́ràn ni mo ti dárúkọ yèn. Mo sì fẹ́ràn àwọn eré bí i, eré bí i basketball. Mo ní àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ràn níbẹ̀. Nínú eré bọ́ọ̀lù gbígbá mo fẹ́ràn Lionel Messi gan ju Ronaldo lọ.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Ilé ìdárayá, gym center, ó pọ̀ ní àyíká mi. Mo máa ń rí wọn tí ń bá ń kọjá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Wọ́n sì máa ń wù mí kí n jẹ́ ìkan lára wọn. Ṣùgbọ́n nítorí owó ó jẹ́ nǹkan tí ò tíì jẹ́ kí darapọ̀ mọ́ ilé ìdárayá kan. Ó wù mí gan-an láti build muscle àti egun àti gbogbo ẹ̀ kí ara mi na ó jí pépé dáadáa. Ṣùgbọ́n, àwọn ilé ìdárayá yẹn, ó ná èèyàn lówó tó pọ̀, àti pé, èèyàn ní láti fi àwọn àkókò kan sílẹ̀ láti máa lọ fún eré ìdárayá yẹn tí èèyàn dé gbọdọ̀ wà consistent. Ó tún mò sì kí ẹ̀yàn máa wá lóòrè kóòrè kí ohun tí èèyàn ń ṣe bá lè yọ lára rẹ̀. Kí eré ìdárayá jẹ́ nǹkan tó dára fún ara. Ó máa ń jẹ́ kí ara àti eegun àti ẹ̀jẹ̀ ara kò ṣiṣẹ́ dáadáa, bí ó ti yẹ kí ó ṣiṣẹ́. Ilé ìdárayá dẹ̀ máa ń ran ni lọ́wọ́ láti lè build discipline, láti lè máa ṣe àwọn eré ìdárayá tí a nílò.

Bẹ́ẹ̀ni, ṣe o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi. Kódà ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Mo rí àwọn èèyàn kan tó yẹ pé ọwọ́ òsì ni wọ́n fi ń kọ ìwé. Ṣùgbọ́n eléyìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ bí ọlọ́wọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi máa ń kọ ìwé. Mo fẹ́ràn láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́ mi. Ayé òde òní ló di wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a bá fẹ́ kọ, a ń kọ lórí ẹ̀rọ kọ̀m̀pútà, ayélujára. Ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọwọ́ la fi ń kọ gbogbo nǹkan. Di isin ná, mo sì ń fi ọwọ́ mi kọ nǹkan dáadáa lọ́pọ̀lọpọ̀ ìgbà tí nǹkan kan bá wá sí mi lórí, torí ẹ ni mo fi máa ń mú jọ́tà àbí àwọn nǹkan tí mo lè kọ nǹkan sí àti bírò dání lọ sí gbogbo ibi tí mo bá ń lọ láti máa kọ àwọn nǹkan tí ó bá wá sí mi lọ́kàn. Ìwé kíkọ ó jẹ́ ara nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ nínú ọjọ́ mi lójoojúmọ́. Mì kí ń fi ìwé kíkọ ṣeré. Ìwé kíkọ, ohun tí wọ́n kọ́kọ́ kọ́ mi ní ilé-ìwé nìyẹn lẹ́yìn ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Wọ́n á mú ọwọ́ wa dání wọ́n a fi kọ ìwé. Àwa náà sì fi mọ̀ n kọ.

Ṣé o fẹ́ràn láti pín oúnjẹ rẹ̀? Mi ò fẹ́ràn láti pín oúnjẹ mi. O máa ń wù mí kó jẹ́ pé kì èmi nìkan ni mo máa jẹ oúnjẹ tí mo bá fẹ́ jẹ, kó bá lè tó mi jẹ. Ṣùgbọ́n tó bá jẹ pé mo ṣe oúnjẹ tí ó pọ̀ lẹ́yìn tí n bá bu tẹ̀mi tó bá ṣẹ́kù, mo máa ń fẹ́ràn láti pín, láti fún àwọn ẹlòmíí tí ó bá ní kí àwọn náà le rí nǹkan jẹ. So, mo fẹ́ràn láti pín oúnjẹ àti ẹran àti ẹja àti gbogbo e tó bá wà n bí i oúnjẹ mi ni mo fẹ́ràn láti máa pín kí ó bá lè kárí gbogbo èèyàn. Oúnjẹ pínpín nígbà mìíràn èmi náà máa ń gbà nínú oúnjẹ ẹlòmíì tí ó bá sè àbí tí ó bá rà wọ́n máa ń fún mi. So, à jọ jẹ, àwọn Yorùbá tiẹ̀ mọ̀ n ní pé àjọjẹ wípé ó dùn ju kí èèyàn dá oúnjẹ jẹ lọ. So, àṣà tí wọ́n kọ́ wa ní ilẹ̀ wa ni pé ká máa pín oúnjẹ àti àwọn nǹkan, ká má ya aládàánìkan jẹ, pe kò dára.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàṣiṣẹ́ pọ̀? Bẹ́ẹ̀ ni, tí n bá fẹ́ gba ẹnikẹ́ni sí ibi iṣẹ́, lára àwọn ohun tí mo máa ń bèèrè fún òun ni àwọn nǹkan nípa ẹni náà, àwọn ẹbí rẹ̀, àwọn ilé tó ń gbé, ìlú tó ti wá, orílẹ̀ èdè rẹ̀ àti àwọn ibi tó ti ṣiṣẹ́ tẹ́lẹ̀. Gbogbo àwọn ǹkan wọ̀nyí ló wúlò tí n máa fi ṣèwádìí láti mọ̀ bóyá irú èèyàn tó yẹ kí n gba ni àbí bẹ́ẹ̀ kọ́. Lẹ́yìn tí èèyàn bá dẹ̀ gba iṣẹ́ tán náà, mo máa ń tún wádìí rẹ̀ láti mọ ìyí tó tún ṣẹlẹ̀, bóyá ó ní ìyàwó à bó ti bímọ àti àwọn nǹkan tí ó lè-- àwọn nǹkan tó lè affect iṣẹ́ wa tí ó ń ṣẹlẹ̀ sí òun àbí nǹkan kan tó ń ṣẹlẹ̀ síi, bóyá èèyàn kan kú tó ń, tó ń dùn tó lè mú kí iṣẹ́ rẹ̀ mọ́ rí bó ṣe ń rí. So mo máa ń ṣèwádìí àwọn alábàṣiṣẹ́ pọ̀ mi láti ẹnu àti àwọn tó mọ̀ wọ́n dáadáa. Mo tún máa ń bèèrè fún recommendation.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? N tí mo fẹ́ràn lórí pizza mi, mo máa ń fẹ́ràn ẹran lórí pizza mi kó pọ̀ dáadáa. Àwọn ẹran bí ẹran turkey, chicken nínú pizza mi kó tún wà ní ata dáadáa, mo máa ń gbádùn rẹ̀ pọ̀. Kódà mo máa ń fẹ́ kí ẹyin wà nínú pizza mi. Mo máa ń fẹ́ kí oríṣiríṣi kó máa fún mi ní oríṣiríṣi taste lẹ́nu mi, bí n bá tí ń jẹ ẹ́. Bí mo ṣe ń fẹ́ kí pizza mi ó mọrí nìyẹn, kó máa fún mi ní adùn ẹja, adùn ẹran, adùn pọnmọ, ìgbin, adùn turkey, gbogbo rẹ̀ ni mo fẹ́ máa ń rí nínú pizza mi. Àwọn nǹkan yìí ni máa ń mú pizza dùn dáadáa. Mo rántí pizza tí mo jẹ kẹ́yìn, ó ní ẹran nínú, ó dùn jẹ pọ̀. Ẹran turkey àti chicken ló wà nú pizza náà. Mo gbádùn pizza òun gan an ni.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́? Mi ò tí è, mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ rárá rárá, torí ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ wọ́n gan-an kò dẹ́ tíì ṣe nǹkan tó, tó gbalégbako àbí tó gbajúgbajà ní ìlú tí mo wà. Kódà àwọn èèyàn tí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ wọ́n ò tó nǹkan ní'lùú tí mo wà. Torí rẹ̀, èmi gẹ́gẹ́ bí ẹnìkan ò láǹfààní láti rà. Kódà míì lè rí ní ọjà láti sọ pé mo fẹ́ ra ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́. Ṣùgbọ́n tí n bá wà ní àwọn ìlú tó ti gòkè ju ibi tí mo wà lọ, tí ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ jẹ́ nǹkan tó, tó ṣe dandan kí èèyàn má baà mọ̀ fi ariwo dá àwọn tó wà láyìíká rẹ̀ ní agára, èmi náà ó bẹ̀rẹ̀ sí ní lò ó. Ǹ tí ó wù mí gan láti lò ó tí kì í bá ṣe pé kò tíì di bọ̀túká kó pọ̀ dáadáa bí, bí mo ṣe rò pó yẹ kó jẹ́. Tó bá ti ń pọ̀, àwa náà ó láǹfààní láti ra ẹ̀rọ ìdákẹ́jẹ́ẹ́ yìí.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Nibiti òjò máa ń bọ́ sí, tí òjò bá ti rọ̀ tóbá pọ̀. Ilé tí mo gbé, kí ń tí mo kúrò, gbogbo àgbàlá ibẹ ni òjò máa ń kó sí. Àfi ìgbà tí wọ́n bá tó gbé ibi tí òjò ń dúró sí. Oun ní àgbàlá òjò yẹn ni ó wà jẹ́ kí òjò má- ko má mo kó sínú ilé. Àgbàlá òjò yìí ò ṣe pàtàkì ní gbogbo ilé. Láti mú kí omi òjò kó má mọ dé ibi tí ilé wà. Àwọn onílé gbọdọ̀ máa gbé àgbàlá òjò sí ilé wọn. Torí e lo je k'ẹ́mi náà ní àgbàlá òjò sí ilé mi. Láti rí wípé gbogbo ìgbà ti ojò bá rọ̀ kò ní bá ilé mi jẹ́. Ilé mi ò lè wà lálàáfíà.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáadáa. Páapá ní ibi iṣẹ́ mi, a máa ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìgbésókè tí ó jẹ́ pé gbogbo wa ti jọ wà lórí rẹ̀. Ó máa ń mú ìpè láàárín wa. Ó máa ń mú yára níbi iṣẹ́ mi. Ẹ̀rọ ìgbésókè wúlò gan-an. Ó kán jẹ́ wí pé owó àti ṣe àgbékalẹ̀ rẹ̀, ó mọ́ ń fẹ́ pọ̀ díẹ̀. Torí ẹ ni pé kò ṣe, kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ láàárín ilé sí ilé bí kò ṣe ní ọ́fíìsì. Ní agbègbè tí mo wà, ìgbà kan wà tó jẹ́ pé ẹ̀rọ ìgbésókè ni gbogbo èèyàn ń lò ṣùgbọ́n nígbà tí a ti ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a lè mú dá ní alágbèéká, ó ti jẹ́ kó rọrùn, a fi bẹ́ẹ̀ nílò ẹ̀rọ ìgbésókè. Yàtọ̀ sí pé fún iṣẹ́ àti tó bá yẹ pé èèyàn jọ wà ní ibi kan náà, ó mọ́ rọrùn láti lò. Òun ò dẹ̀ ní ná èèyàn lòwó lẹ́yìn tí èèyàn bá ti ṣe àgbékalẹ̀ ẹ̀rọ náà, ìyẹn ẹ̀rọ ìgbésókè.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Àwọn tí mo máa ń ṣe láti tayọ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni pé, mo máa ń fi ìtara ṣe iṣẹ́ mi dáadáa. Kódà ibi tí wọn ranmi dé lẹ́nu iṣẹ́ mo máa ń ṣe ju be lọ. Àwọn iṣẹ́ tí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi á kàn ṣe léèrè fè, èmi á ṣe dínúdínú. Màá ṣe kọjá bí wọ́n a ṣe ṣe. Ìgbà mìíràn gan, ọ̀gá ibi iṣẹ́ mi a máa ń fún mi ní ẹ̀bùn. Torí pé iṣẹ́ mi máa ń tayọ ti àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Bẹ́ẹ̀ ni mo sì tún máa ń wá ìmọ̀ kún ìmọ̀ sí lórí iṣẹ́ mi. Mo máa ń ka ìwé lórísìíríṣìí láti jẹ́ kí ọkàn mi tún kó tún dúró dáadáa láti ṣe iṣẹ́ tó tayọ dáadáa. Mo sì tún máa ń kẹ́kọ̀ọ́ látara àwọn ọ̀gá tó wà lẹ́nu iṣẹ́ láti ní mọ̀ nípa àwọn nǹkan tí kò bá yé mi. Mo máa ń bèèrè ibèèrè gidi gan ni.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò tí mo máa ń lọ sùn, ó máa ń yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń sùn ní aago bíi mọ́kànlá alẹ́ tàbí aago mẹ́wàá. Àsìkò yìí ti pẹ́ jù fún èèyàn láti máa sùn ṣùgbọ́n torí wípé mo máa ń pẹ́ kí n tó sùn, ó ti mọ̀ mi lára. Mi kí ń ro run sùn kí àsìkò yìí tó pé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mo fẹ́ sùn ní ọ̀nà tí yóò pé mi dáadáa, ó yẹ kí n tí sùn bíi aago méje sí aago mẹ́jọ. Ṣùgbọ́n ìgbà tó ti mọ̀ mi lára láti máa sùn ní aago tí ó jìnnà, mi i rí yípadà mọ́ sí aago tó yẹ kí n máa sùn. So mo ṣá à ń yí mọ́ra wọn bẹ́ẹ̀. Orun súnsun mi. Ìgbà mí mo dẹ̀ máa ń sùn lọ́sàn. Ìgbà mí tí mi ò bá dẹ̀ lọ sí ibi iṣẹ́, mo máa ń sùn ní àárọ̀ títí di ìgbà tí ó bá wùmí láti jì. Orun jẹ́ nǹkan tó ṣe pàtàkì lára gan, mo ṣì fẹ́ràn orun.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn ni wípé mo máa ń bọ̀ wọ́n lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ ẹgbẹ́ mi tajọ́ wà, tó jẹ́ bí ọ̀rẹ́ ta bá ríra, a kí ra wá, a fẹ̀yìn sí ra wá, a sì bọ́ra wá lọ́wọ́ ìgbà mìíràn. A máa ń fi àyàko ra wá tí a ò gé ara wa. Bẹ́ẹ̀ náà làwọn ọ̀rẹ́ mi obìnrin náà, mo máa ń bọ̀ wọ́n lọ́wọ́ nígbà mi, mo sì máa hug wọn náà. Ṣùgbọ́n àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá, a máa ń dọ̀bálẹ̀ kí wọn ṣùgbọ́n àbí ká lọ ra tẹ́ ẹyin díẹ̀ láti fi ìbọ̀wọ̀ fún àgbà torí Yorùbá fẹ́ràn ìbọ̀wọ̀ fún àgbà gan-an. Wọ́n sì mú lọ́kùnkúndùn. So a máa ń bẹ̀rẹ̀ kí àgbàlagbà. Tó bá jẹ́ pé aarọ̀ nílẹ̀ Yorùbá, a kí ẹni tá bá rí pé káarọ̀. Tó bá jẹ́ ọ̀sán, a kí ẹni náà pé ó káàsán. Tó bá sì jẹ́ àṣálẹ́, a ní pé ẹkáalẹ́ o àbí ẹ kú ìyálẹ́ ta. Àwọn kìíkìí nílẹ̀ Yorùbá ṣe pàtàkì gan-an ni.

Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú? Nígbà tí mo kẹ́yìn ní àlá burúkú bí ọjọ́ bí mẹ́ta sẹ́yìn ni. Mo máa ń lá àwọn àlá tí mi ò fẹ́ràn dáadáa ní àìmọye ìgbà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlá tí mò ń lá ni mi ò kí ń rántí mọ́. Tó bá di ọjọ́ kejì àbí tí ń bá ji, mo máa ń gbàgbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlá yẹn ṣùgbọ́n mo máa ń mọ̀ pé àlá náà bóyá kò dára dáadáa tó àbí tó bá jẹ́ elèyi tó dára ni tí mo fẹ́ràn mo máa mọ̀. Ṣùgbọ́n oríṣiríṣi àlá ni mo máa ń lá. Àlá burúkú bí kí ǹkan tí mi ò fẹ́ tó bá ṣẹlẹ̀ nínú àlá náà. Oríṣiríṣi bí ìṣẹ̀lẹ̀ ìjànbá, bó ṣẹlẹ̀ sí èèyàn kan lójú àlá mi àbí kí ẹni kan kú. Àwọn nǹkan tí ò, tí ò dára tó máa ń ṣẹlẹ̀ lójú àlá mi nígbà mi tí ń bá sì ti jí láti bí àlá burúkú tí ń bá rántí, màá gbàdúrà sí ọlọ́run pé kó rọ àlá náà dànù.

Ṣe o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Àwọn ìpàdé orí fóònù bí ká ṣe ìpàdé lórí Google Meet àbí Zoom ó ti di gbajúgbajà. Lóde òní, ọ̀pọ̀lọpọ̀ ìpàdé tí à ń ṣe, òní à ń ṣe ní orí fóònù. Ó sì kó ipa tó dá torí àwọn ìpàdé mìíràn wà to jẹ́ pé ẹni tó pe ìpàdé náà, bóyá ó wà nínú òkè rẹ̀ tí ó bá sí fóònù ni, ó ṣe é ṣe kí ìpàdé bẹ́ẹ̀ mọ́ lè wáyé. Ṣùgbọ́n torí pé fóònù ti wà, a lè pe oríṣiríṣi ìpàdé, kò ní ṣe pẹ̀lú ibi tí ẹni kan wà. Tí Íńtánẹ́ẹ̀tì, ẹ̀rọ ayárabíàsà tó bá ti wà, ìpàdé ti ṣe é ṣe. So gbogbo ìpàdé oríṣiríṣi ló ń wáyé látorí fóònù ni. Mo sì fẹ́ràn àwọn ìpàdé orí fóònù yàtọ̀ sí àwọn ìpàdé tó jẹ́ pé a lè ṣe é ní ojú tó jẹ́ pé ó máa, ó máa ní ìtumọ̀ púpọ̀ sí ta bá ṣe é nígbà tí ẹsẹ̀ gbogbo èèyàn kò. Torí nínú ìpàdé ẹlòmíì lé mọ̀ fọkàn sí gbogbo ìta ò ń sọ dáadáa. Tó bá jẹ́ ìpàdé orí fóònù a lè máa mọ̀ bóyá ọ̀kan àwọn èèyàn náà wà bẹ́ẹ̀ tó àbí wọ́n tún ń ṣe nǹkan mi. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, ìpàdé orí fóònù kò burú rárá, òun náà dára.

Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tó n kà mí lára gan. Ṣé o ní irungbọ̀n? Kódà ọmọ ọdún mẹ́ẹ̀dógbon, òún ní mi báyìí. Ṣùgbọ́n irungbọ̀n kankan ò sí ní irungbọ̀n mi, mo tún wá pa lórí. Se bi wọ́n ní bí Ọlọ́run bá pà yàn lórí, a tún máa fi irungbọ̀n bẹ́. Tèmi ò mọ wàríbẹ̀ ọ. Í nírún lórí. Bẹ́ẹ̀ ni, í tún nírún lágbọ́n. Ó burú jáì. Ó wù mí kí n ní irungbọ̀n, ṣùgbọ́n mi, Ọlọ́run ò jogún rẹ̀ fún mi. Mo ti ń gbìyànjú kó wù títítítí lóòótọ́ mi ì lo àwọn nǹkan tí ó lè mú wù sí o. Ṣùgbọ́n mo gbìyànjú láti jẹ́ kí irungbọ̀n yẹn ó yọ ṣùgbọ́n kò yọ rárá rárá rá. Mo sé sé sé kò yọ o. Àwọn àbúrò, àwọn ọmọ tí wọ́n bí lẹ́yìn mi, ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti hu irungbọ̀n. Tèmi tí mo sì jẹ́ ẹ̀gbọ́n, tí mo ti dàgbà ju wọ́n lọ, tí mo sì ń bẹ Ọlọ́run pé kó dákún kó fún mi ní irungbọ̀n, ì mọ̀ ní. Títí dòní, Ọlọ́run ó ṣàánú mi ní irungbọ̀n o.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo máa ń fẹ́ràn láti fún àwọn èèyàn l'ẹ́bùn lórí bí wọ́n bá ṣe jẹ́ sí mi, àwọn tí mo fẹ́ràn dáadáa àti pé mo máa ń ńlá, mo máa ń gbìyànjú láti ṣewadi irú ẹ̀bùn tí àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n, tí wọ́n kà sí tó máa yẹ. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mi ò bá mọ ẹ̀bùn tí mo fẹ́ fún èèyàn ni mo máa ń fún ní owó. Ẹ̀bùn owó ó jẹ́ ẹ̀bùn tó jẹ́ pé ó ṣe é fún ẹnikẹ́ni. Bí ó bá ti jẹ́ pé ó fẹ́ nǹkan kan tí èèyàn bá fún lówo tó ṣe, ó lè lọ fi ra nǹkan tí ó bá fẹ́ gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ṣùgbọ́n àwọn kan wà bíi ẹ̀bùn aṣọ, tí mo bá gbọ́ pé ẹni nílò nǹkan báyìí, mo lè ra fún gẹ́gẹ́ bí ẹ̀bùn. Ìgbà mí bàtà, ìgbà mí earríǹgì fún àwọn ọ̀rẹ́ mi obìnrin, ìgbà mí necklace fún àwọn ọ̀rẹ́ mi obìnrin àti oríṣìíríṣìí aṣọ fìlà gan fún àwọn ọ̀rẹ́ mi ọkùnrin mi. Gbogbo kò sí irú ẹ̀bùn tí èmi e rà. Mo lè ra báàgì fún ọ̀rẹ́bìnrin mi. Ìgbà mí ó sì lè jẹ́ ẹ̀bùn kékeré bí i oúnjẹ ni màá kán rà tí màá gbé ránṣẹ́ sí ọ̀rẹ́ mi. Kò sí ẹ̀bùn tí ò yẹ, ó jẹ́ pízza, ohun tí agbára bá ti ká ni mo máa ń lò láti fi ṣe ẹ̀bùn.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ìgbà tí mo kẹ́yìn sunkún, ó jẹ́ nínú ọdún tó ti kọjá yìí. Ṣùgbọ́n èmi kì í sábà sunkún tí ìṣẹ̀lẹ̀ burúkú bá ṣẹlẹ̀ o. Kódà tí èèyàn bá kú, ó máa ń gbà mí ní àsìkò gan láti sunkún fún òkú lóòótọ́. Àwọn ọ̀rọ̀ yìí máa ń dùn mí wọ inú egungun ara, ó máa ń dùn mí wọ inú akíyẹmí ara, ṣùgbọ́n mi ò kàn kín sunkún dé ibi tí omi a jáde lójú mi. Mo lè ní ìbànújẹ́ lójú mi o. Bo je pé tí ẹ bá rí mi, o mọ̀ pé inú mi ò dùn, ṣùgbọ́n pé kó omi ó yọ lójú mi, o máa le. Àmọ́ bó ṣe wá le tó, àwọn nǹkan kéékèèké kan wà tó máa ń yọ omi lójú mi. Mo rántí àwọn ìgbà tí mo ti sunkún tí mo yọ omi lójú. Bí kí n wo sinimá, fíìmù kó wá ti wọ̀ mí lára gan. Boya ẹni kan wá kú nínú fíìmù yẹn tó jẹ́ ogbonǹtàrígìì tí mi ò fẹ́ kó kú. Mo rántí nínú fíìmù kan tí à ń pè ní Jumong. Nígbà tí Maro, èèyàn ọ̀rẹ́ Jumong tó kú tí wọ́n sun ná, ó dùn mí, ó ka mí lára, omi bẹ̀rẹ̀ sí ní jábọ́ lójú mi. Ṣùgbọ́n nǹkan ẹyọ kankan wà tó máa ń mú mi sunkún jù.